Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá. Ìdárayá sì dára lọ́pọ̀lọpọ̀. Pàápàá jùlọ tí ènìyàn bá fẹ́ kí òun wà lálaáfíà, kí ẹ̀mí rẹ̀ sì gùn, ó dára kí ènìyàn máa ṣe ìdárayá. Fún àpẹẹrẹ, ibi tí mo wà tí mo ti ń ṣe iṣẹ́ àti ibi tí ọ́fíísì mi wà, ó fẹ́ẹ̀ tó bi máìlì méjì tàbí mẹ́ta. Kò sì sí orí ọ̀fẹ́ fún mi láti ní mo fẹ́ gbé ọ̀kadà tàbí kí n gun alùpùpù lọ sí ibẹ̀. Mo máa ń fi ẹsẹ̀ rìn lọ ní òwúrọ̀ tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Tí mo bá sì ń padà bọ ní ìrọ̀lẹ́, màá tún fi ẹsẹ̀ rìn padà. Rínrin lọ àti rínrin bọ̀ yìí bí ìdárayá ló jẹ́. Mo tilẹ̀ ní lọ́kàn wípé tí owó bá yọ sí mi lọ́wọ́, màá ra kẹ̀kẹ́. Màá le máa gun kẹ̀kẹ́ yìí lọ sí ibi iṣẹ́ àti gun kẹ̀kẹ́ yìí padà wá sí ilé. Gígùn kẹ̀kẹ́ àti rínrin bí ìdárayá náà ló jẹ́. Pàápàá jùlọ tí ó bá ti jẹ́ bí ìrìn tí ń ṣe ìrìn gbẹ̀fẹ̀, ìrìn bí kìlómítà méjì, kìlómítà mẹ́ta, kìlómítà mẹ́rin kì í ṣe ìrìn kékeré. Ọ̀pọ̀lọpọ̀, pàápàá jùlọ ní ìlú Èkó tí a wà yìí, wọ́n ò kí ń lè rin irú àwọn ìrìn báyìí. Kí àwọn ti wọ mọ́tò, wọ́n ti bọ́lẹ̀ láàrín ìṣẹ́ju méèló ní àwọn ìrìn, ní àwọn ibi tó jẹ́ wípé wọ́n lè fi ẹsẹ̀ rìn. Mo máa ń ṣe eré ìdárayá nígbà tí a sì wà ní ilé ìwé girama. Àwọn tó bá fẹ́ sáré gbagi gbagi tàbí a fẹ́ gbá bọ́ọ̀lù tàbí eré a fẹ́, bọ́ọ̀lù a fẹ́ ṣẹ̀gbà tàbí àwọn bẹ́ karama sá eré jí gbogbo agbègbè ká. Gbogbo àwọn eré ìdárayá yìí ó dára lọ́pọ̀lọpọ̀. Ó sì máa ń jẹ́ kí ènìyàn, kí gbogbo ènìyàn lè kí ènìyàn wà ní ìlera pípé. Èmi náà máa ń ṣe eré ìdárayá, mo sì máa ń gba àwọn ẹlòmíràn níyànjú pé kí àwọn náà kí wọ́n mu inú òkòkò dùn, kí wọ́n rí gẹ́gẹ́ bí kò ṣe é má ṣe lóòjọ́. Tí ènìyàn bá ti ń ṣe ìdárayá ní gbogbo ìgbà lójoojúmọ́, bí ó ti ṣe ń ṣe fún ìgbà pípẹ́, ó lè jẹ́ bí ọgbọ́n ìṣẹ́jú tàbí ogún ìṣẹ́jú lójoojúmọ́ tí ènìyàn fi ń ṣe ìdárayá yìí. Bóyá ènìyàn ń fò sókè ni tàbí ènìyàn, tàbí ènìyàn ń wa nǹkan kan bí ìkẹ́kẹ́. Ìdárayá sì pé oríṣiríṣi. Àwọn orin iṣẹ́ tí ènìyàn le fi ṣe ìdárayá nínú yàrá rẹ̀ náà wà tí ènìyàn le rà sínú ilé láti máa fi ṣe ìdárayá. Ìdárayá dára lọ́pọ̀lọpọ̀. Èmi náà sì máa ń ṣe ìdárayá, ó sì máa ń ran ìlera mi lọ́wọ́. Mo sì ti ń rí ìwúlò rẹ̀ nínú ara mi.

Àwo tí wọ́n ń pè ní tujuka. Ajínrere Òjò Àdéhun ni ó kọ orin náà. Mo sì fẹ́ràn orin náà lọ́pọ̀lọpọ̀. Nítorí wí pé, ọ̀pọ̀lọpọ̀ ìmisí ni ó wà nínú orin náà. Ajínrere Òjò Àdé nínú orin náà, ó sọ̀rọ̀ nípa Krìstẹ́nì tó ń la onírúurú ìṣòro kọjá nínú ayé. Ó sọ̀rọ̀ nípa Krìstẹ́nì tó bá ara rẹ̀ nínú aginjù. Ó fi aginjù yíwé ayé isìnsìn yìí. Wípé Krìstẹ́nì tí ó bá ara rẹ̀ nínú aginjù kó tujuka nítorí wí pé, Jésù ṣe tán láti fún ní ìṣẹ́gun lórí gbogbo ìṣòro yóòhùn kí ó lè máa dojúkọ. Mo fẹ́ràn àwo náà lọ́pọ̀lọpọ̀. Nítorí wí pé, ní gbogbo ìgbà tí mo bá ti ń gbọ́ àwọn orin rẹ̀ àti àwọn orin mìíràn tó kọ nínú àwo yìí, ó máa ń mú ìmọ́lọ̀kànlé wà fún mi. Wípé kò sí ohunkóhun tí mo lè máa làkọjá lọ́wọ́lọ́wọ́ báyìí. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ orin wọ̀nyí, ó dájú wí pé ìmirànà yìí ò bóríi. Nítorí náà ni mo ṣe fẹ́ràn àwo Ajínrere Òjò Àdé tí à ń pè ní tujuka, ti mo ṣe fẹ́ràn àwo náà lọ́pọ̀lọpọ̀. Nítorí kó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìmisí. Ó sì dára kí ènìyàn máa gbọ́ àwọn orin báyìí. Kì í ṣe tí ènìyàn bá wà nínú ìṣòro nìkan. Nígbà tí ohun gbogbo tí ẹ fẹ́ mọ̀, tí ó lè máa lọ dééde. Ó yẹ kí ènìyàn máa gbọ́ àwọn orin ìṣití àti orin ìwúrí báyìí. Tí yóò máa mú ènìyàn wà ní ìmura-sílẹ̀ àti ní ààríkọjá fún ilé ológo tí a fojúṣónà fún.

Ríran àwọn ènìyàn lọ́wọ́ pé oríṣiríṣi, oríṣiríṣi ọ̀nà sì ni èèyàn lè gbà láti ran ẹlòmíràn lọ́wọ́. Fún àpẹẹrẹ ẹlòmíràn nílò owó, àwọn mìíràn ìrànwọ́ oúnjẹ ni wọ́n nílò, ẹlòmíràn ìrànwọ́ ilé gbígbé ló nílò. Bó ti lè jẹ́ wípé àwọn tó nílò ìrànwọ́ owó àti oúnjẹ, àwọn ló pọ̀ jù. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń farabalẹ̀, mo máa ń fẹ́ mọ ohun tó jẹ́ àìní tí ó ń kàn wọ́n gbùngbùn kí n tó lè mọ rú ìrànwọ́ tí mo máa ṣe fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Láyé òde òní, nǹkan jíjẹ ti wọ́n gógó, ọ̀pọ̀lọpọ̀ ní owó tí wọ́n ń gbà ò ka wọn mọ́. Bí nǹkan ṣe wọ́n sì lọ́jà, owó tí wọ́n ń gbà ò pọ̀ síi. Ó wa jẹ́ kí àìní kó pọ̀ jù láwùjọ. Tí mo bá ti rí irú àwọn ènìyàn báyìí tí mo mọ̀ wípé kì í ṣe pé àwọn yọ̀lẹ tàbí pé wọ́n gba iṣẹ́ báara gẹ́gẹ́ bí iṣẹ́ báara kú wọn, tó jẹ́ wípé wọ́n ń ṣe iṣẹ́ ṣùgbọ́n owó iṣẹ́ yẹn ò ká owó oúnjẹ, mo máa ń ràn irú àwọn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọ́n máa ń tijú àti bèèrè. Nítorí náà èmi náà kì í retí di ìgbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bèèrè kí n tó ṣe ìrànlọ́wọ́ tí mo bá fẹ́ ṣe. Ẹlòmíràn nílò owó, ẹlòmíràn nílò aṣọ, ẹlòmíràn nílò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̀. Ohun tí oníkálukú nílò ó yàtọ̀ sí ara wọn gẹ́gẹ́ bí ojú wá ti yàtọ̀ sí ara wa, bí ẹ náà ni àìní wa ó yàtọ̀. Mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn nípa t'owó, nípa t'aṣọ, pé bí kí ènìyàn gba wọ́n sílé fún bí ìgbà díẹ̀ títí dígbà tí àwọn náà á fi lè dàgbà ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìrànlọ́wọ́ ẹlòmíràn ò ṣe pàtàkì nítorí pé tí ènìyàn bá rán ènìyàn kan lọ́wọ́ lónìí, ó ti di ọ̀dọ̀ wípé tó bá di ọ̀la òun náà yóò rí ìrànlọ́wọ́ gbà.